Bẹ́ẹ̀ni, mo ti bèèrè, mo ti bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ olùṣètò ẹ̀rọ nígbà tí ẹ̀rọ mi tó ní ìdojúkọ tí kò ṣiṣẹ́. Mo sì gbìyànjú fún ra mi láti wá atún ṣe sí ṣùgbọ́n nígbà tí ó kọjá agbára mi, mo bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ olùṣètò ẹ̀rọ.